Mo jẹ́ ẹnìkan tí ó fi bẹ́ẹ̀ kúndùn irú àwọn ohun bẹ́ẹ̀ yẹn. Mi ò gbàgbọ́ nínú ẹ́ ṣó mi mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ jẹ́ ohun tí ò fi bẹ́ẹ̀, tí a fi bẹ́ẹ̀ kúndùn ní ìyapa ìlú wa bí àti ìgbàgbọ́ mi kò fi bẹ́ẹ̀ kúndùn irú àwọn nǹkan báyen. Lóòótọ́, ẹ́h, àwọn èèyàn máa ń mọ̀ ṣùgbọ́n mi mọ àmì ìràwọ̀ mi.

Mi ò, kò kín ṣiṣẹ́, kò jẹ́ ohun tí mo máa ń ṣe lóòrèkóòrè, ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí mo bá rí pé ó jẹ́ pàtàkì, mo máa ń gbọ́ podcast. Ṣùgbọ́n, áti máa tó bíi oṣù bíi mẹ́jọ, mẹ́s-mẹ̀sán sẹ́yìn tí mo ti gbọ́ podcast gbẹ̀yìn, mi kì í ṣe ènìyàn, à fi tó bá jẹ́ ó jẹ́ pàtàkì nìkan ni mo máa ń gbọ́. Kò ún ṣe ohun tí mo kúndùn.

Gẹ́gẹ́ bí mo ṣe sọ akẹ́kọ̀ọ́ ilé ìwé gíga ni mí. Nítorí ìdí èyí ójojúmọ́ ni màá ń kojú ìdènà ọkọ̀. Mi ò tíì ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo fi ń rìn. Nítorí so mo máa ń wọ ọkọ̀, ọkọ̀ kíni? Mo máa ń wọ, ọkọ̀, ọkọ̀ tó jẹ́ ti gbogbogbò táa máa ń wọ public transport tóoloyinbo mo si oun mo màá ń wọ. Ó t jẹ́ nǹkan tó mọ̀ mi lára so ìdènà rẹ̀, kójú, ìpèníjà tí mo máa ń rí bẹ́ẹ̀, ó ti mọ́ra torí ọmọ ilé ìwé sì ni mí.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó kúndùn ìdárayá bí wọ́n body building àti eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí a mọ̀ sí football àbí soccer. Nítorí mo, mo forukó sílẹ̀ ní ilé ìwé mi tí mo wà àti ní ibi tí a ti ń ṣe ìdárayá tí alágbaara yẹn tí a mọ̀ sí gym. Mo, mo foruko sílẹ̀ níbẹ̀. Mòde jẹ́ ẹni tó ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilé ìwé mi.

Tí mo ti lọ sí ilé oúnjẹ, àá yóò ti máa tó bi ọdún kan sẹ́yìn tí mo ti lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn. Mi jẹ́ ẹni tó máa ń lọ sí ilé oúnjẹ. Ìyá mi ti fi iná dídá àti ìpèsè oúnjẹ fún ara ẹni ti kọ́ mi láti ilé. So a ti tó bi ọdún kan tí mo ti lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn.

Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó sì jẹ́ ẹni tó ń kẹ́kọ̀ọ́ fẹ́ kọ́kọ́ gboyè nínú ẹ̀kọ́ méń-- ehn, oníṣèṣe, iṣẹ́ṣe gùn òyìnbó tí a mọ̀ sí Medicine and Surgery. Ìgbáradùn mi ni kí n má, máa ń gbádùn kí n máa kàwé àti bí mo ṣe sọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, body building nìyẹn, gbígbé irin láti jẹ́ kí ara eeyàn wà ní ipò. Màá ń gbádùn gan, gbádùn kí n máa wo àwọn eré orí ìtàgé tí America, ta mọ̀ sí American series àti àwọn, ehn, àwọn eré orí ìtàgé tó jẹ́ ti ìyàlẹ́nu bí fantasy. Mo máa ń kúndùn, mo máa ń fi gbádùn ara mi, mo dẹ̀ máa ń gbọ́ orin lọ́pọ̀lọpọ̀

Rárá, mi ò máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Mo jẹ́ ẹni tó ń lo ẹ̀rọ bá ni sọ̀rọ̀ tó e ti android, mi fi bẹ́ẹ̀ kúndùn gbogbo àwọn nǹkan báyẹn. So, nítorí idi e yìí, mi máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud, ṣùgbọ́n mo máa ń fi àwọn àwòrán mi tí àmo sí picture pamọ́ sí orí cloud fún ìtọ́jú. Ṣùgbọ́n, mi kì í fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud.

Àwọn ìbéèrè báwòn yìí, ó jẹ́ ìbéèrè bí, mo jẹ́ ẹni kan tí ó fẹ́ràn oúnjẹ lóriṣiríṣi, mi ò lè sọ pé oúnjẹ kan pàtó ni mo fẹ́ràn jù. Ṣùgbọ́n fún gẹ́gẹ́ bí ọmọ ilé ìwé tí mo jẹ́ ounjẹ́ tí mo máa ń jẹ jù, òun ni ìrẹsì àti ẹran. Oúnjẹ tí mo fẹ́ le sọ pé mo sì fẹ́ràn jù torí pé òun ni mo ń jẹ jù ni yẹ́.

Mi ò kí ń fi fáìlì mi pamọ́ sí orí, ṣe o máa ń fi, máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ ṣùgbọ́n mi kì í pa wọ́n mọ́ sí orí cloud. Ibi tí mo máa ń pa wọ́n sí jẹ́ ibi tí mó, mo lè fojú ríi bi inú ẹrù, ìsàlẹ̀ ẹrù mi tí mo mọ̀ sí bọ́ọ̀sì mi àti àwọn ibi tí kòkòrò àti nǹkan omi ò tí lè dà sí. Àwọn ibi tó pamọ́ ni mo máa ń fi wọ́n sí. Bẹ́ẹ̀ ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́

Àlàbùrúkù, ó ti tó ọjọ́ mẹ́ta tí mo ti lá àlàbùrúkù, ó ti máa lọ bí oṣù ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo ti ní àlàbùrúkù. Mo de mọ̀ pé àlàbùrúkù ohun kan tó máa ń fà á ni bóyá mo wo eré orí ìtàgé kan tó jẹ́ eré ìtàgé tó bani lẹ́rù, òun ló máa ń ṣokùnfà àlàbùrúkù. Lẹ́yìn ọjọ́-- lẹ́yìn bí ọjọ́ mẹ́ta yìí mo dẹ̀ ti dẹ̀yìn láti máa wo irú àwọn eré orí ìtàgé bẹ́ẹ̀. Nítorí ìdí èyí mi fíbẹ̀ máa ń ní àlàbùrúkù.

Ọkùnrin ni mí, mo máa ń ṣe irun mi ní ọ̀ṣọ́ loríṣiríṣi. Mo máa ń lo àwọn ìpara tó jẹ́ kí ó máa dúdú si, mo sì máa ń gẹ irun tí a mọ̀ sí taper fade ni irun tí mo máa ń gẹ̀. Mo dẹ̀ máa ń fi rúler rúlu órí rẹ̀ kó ba lè máa dán ní ọ̀nà tí ó yàtọ̀ sí ohun tó kù.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù òun ni ẹgbẹ́ eré ìdárayá tí a ń pè ní Real Madrid. Mo jẹ, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ Real Madrid yìí Ni ìgbà sẹ́yìn, mo fẹ́ràn Barcelona nítorí, agbójúbájá eré, elere ìdá, elere ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí a mọ sí Lionel Messi. Sugbọ́n àti ìgbà tí ó ti kú rọ́ m bee, mo ti fẹ́ràn eré ìdárayá ẹgbẹ́ eré ìdárayá Real Madrid.

Ah! Mo máa ń lo tí ó bá wà ní àyíká, ṣùgbọ́n kò ì ṣe ohun tí mo máa ń lo lóòrèkóòrè. Óru mo le sọ wípé mi kì í máa ń lò torí kò ṣe ohun tí ó jẹ́ ohun tí a rí ní gbogbo ìgbà ní àyíká tí mo wà. Ẹ̀ẹ̀kọ̀ńkan ni mo máa ń lò tí ń bá rí mo máa ń lò, ṣùgbọ́n tí mọ́ bá fẹ́ mu omi àbí àwọn ohun tí ò ní lo irú nǹkan bẹ́ẹ̀ yẹn, mi n máa sábà lo.

Mo fẹ́ràn kí n máa jókòó ní ilé fèrèsé ní ọkọ̀ òfurufú púpọ̀ torí wọ́n máa ń jẹ́ kí n rí oríṣiríṣi àwọn oun ayé tí a mọ̀ sí nature, oun àyíká. Ó máa ń jẹ́, ó máa ń fún mi ní ayọ̀ kan tó yàtọ̀ tí ènìyàn máa ń rí inner peace. Ó máa ń fún mi ní ayọ̀ láti inú wa. So mo fẹ́ràn láti máa jókòó sí ilé.

Mo máa ń ṣe oríṣí ǹkan ní àṣálẹ́. Mo máa ń gba àdúrà, mo màá ń ka ìwé ọ̀rọ̀ Ọlọ́run torí ẹlẹ́sìn Kristẹni mi. Mo sì máa ń tẹ ẹrọ ìbánisọ̀rọ̀ mi láti ṣe oríṣìṣí lati dáhun àwọn, ẹm, ẹ̀rọ ìbánidọ́rẹ́, àwọn ẹ̀, àtẹ̀jọ, àtẹ̀jọ, àtẹ̀ránsẹ́, àwọn àtẹ̀jíṣẹ́ tí mo ti ní, tí mi o ní àǹfààní láti dahun láti, ẹm, àárọ̀. Mo de máa ń ka ìwé náà ní alé. Mo jẹ́ ẹnìkan tó máa ń ka ìwé mọ́júmọ́ ọjọ́ kejì.

Mo lè san ìkórìíra sí oúnjẹ oríṣiríṣi, ṣùgbọ́n èyí tí ó máa ń ṣe, máa ń ti ìjà máa fún mi púpọ̀ jù ni ẹja. Ó jẹ́ ohun káyífi fún àwọn ọ̀ya òbí mi àtàwọn tó wà yíká mi. Mi jẹ́ ẹnìkan tí ó kì í jẹ ẹja, ìgbàkúgbà tí mo bá jẹ ẹja, ó máa ń fa àwọn oríṣiríṣi nǹkan sí mi lára gẹ́gẹ́ bí kí n máa bì àti oríṣiríṣi nǹkan tó máa ń ṣẹra mi ní ọ̀nà tí yóò tọ̀ ọ̀nà tí yóò dára.

Àwọn app tí mo máa ń lò jù ni àwọn app bíi YouTube, Facebook, Instagram, LinkedIn, Pinterest àti èwo ni ó tún common jù. Àwọn tí mo máa ń lò jù náà niyen àti àwọn app tí mo fi ń gba eré ìdárayá bíi COD àti WhatsApp mi. Àwọn app tí mo máa ń lò jù nìyẹn torí òun ni mo máa ń ṣe loore-- lójoójúmọ́.